Ìbéèrè tó wà lórí fọ́nrọ̀n yìí ni, ṣe o máa ń lo ọ̀pá ìfámorá nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ọ̀pá ìfámorá nígbà tí mo bá ń mu ohun mímu. Ǹkan tó yé mi ní, eh, tí ọ̀pá ìfámorá yìí jẹ́ ni ohun tí àwọn olóyìnbo máa ń pè ní straw. Iyẹn ni bí ó máa ń sábà jẹ́ bí ike tí èèyàn á fi sínú ohun mímu tí èèyàn á wá fi sẹ́nu. Èèyàn á wá fà á dóò o ohun mímu, yẹn á wá bọ́ sí ènìyàn lẹ́nu. Ọ̀pá ìfámúrá yìí a lè lò nínú ike, a lè lò nínú ìgò, a lè lò nínú, eh, ìfe tí ènìyàn fi ń mu omi, a sì lè lò nínú pángolo tí ó ní ohun mímu nínú. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń lò ó. Mo sì lè sọ wípé mo nífẹ̀ẹ́ láti lò ó gidi gidigidi gan-an ni. Ṣùgbọ́n mi ò kí ń lò ó ní gbogbo ìgbà. Ìgbà tí mo sábà-- ìgbà kan wà tó jẹ́ pé mo lò ó lọ́pọ̀lọpọ̀. Ìdí tí mo dẹ̀ fi lò ó nígbà yẹn ni wípé eyín iwájú mi, eh, àwọn dókítà tó maa bá ń bá èèyàn ṣe eyín, wọ́n bá mi tún eyín yẹn ṣe ní àsìkò yẹn. Eyín yẹn máa wá, tí ń bá mu omi kékeré, eh, ǹkan tútù sí eyín yen- ẹnu mi, ó máa ń jẹ́ kí eyín kan mí ní àsìkò yẹn. Mo lè sọ wípé ní àsìkò yẹn mo fẹ́ràn, eh, ohun tí a pè ní ọ̀pá ìfámúrá yìí. Mo fẹ́ràn láti lò ó. Nítorí wípé mo lè dárí ǹkan tí mo ń mu sí ibi tó bá wù mí nínú ẹnu mi. Mi ò kan ko kan ni dàbí ìgbà tí èèyàn bá gbé ìfe tí òyìnbó mọ̀ sí kọ́ọ̀pù, tẹ́lẹ̀ èèyàn kọ̀ dáa dé ẹnu. Tí ǹkan mímu tí èèyàn ń mu tó kan ṣẹ́ sí gbogbo eyín èèyàn. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀pá ìfámúrá yẹn, mo lè fà á, mo lè fún ǹkan tí mo ń mu yẹn, mo lè dárí ẹ sí ibi tí mo fẹ́ kó wà nínú ẹnu mi láì ṣe pé ó kan eyín iwájú mi méjèèjì. Ìgbà tí mo tún fẹ́ràn láti máa lo ọ̀pá ìfámúrá yìí fún ǹkan mímu ni tí mo bá ra ǹkan mímu tó wà nínú agolo. Tí ń bá ra ǹkan mímu, bí àwọn ǹkan ẹlẹ́rìndòdò tó wà nínú agolo, mi ò kí ń fẹ́ràn láti máa da agolo dé ẹnu. Àgàgà tó bá jẹ́ wípé mi ò wá sí nínú ilé tí mo fi lè mu, sọ pé ó kìí jẹ́ kí ń mu ìfe tí màá fi mú, kí ń dà á sínú ìfe kí n wá fi mú. Tó bá ti jẹ́ wípé bí mo wà nínú ilé gan, mo fẹ́ràn láti lo ọ̀pá ìfámúrá kí ń fi sínú pángolo ohun mímu yẹn. Bí mo ṣe fẹ́ràn láti e ti gbádùn rẹ ni ìyẹn. Bí mo dẹ̀ ṣe máa ń lò ó ní ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n tó bá je pé ǹkan mímu yẹn wà nínú bí ike, bí àwọn ẹlẹ́rìndòdò inú ike àbí omi inú ike, màá da ike yẹn s-- màá fi ike yẹn sẹ́nu láti mú. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìgbà mìíràn dè re mo máa ń lo ọ̀pá ìfámúrá yìí. Ṣùgbọ́n ohun méjì tó máa ń jẹ́ kí ń lo ọ̀pá ìfámúrá láti mu ohun mímu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni tí, eh, tó bá ṣẹlẹ̀ wípé bóyá mi ò fẹ́ kí ǹkan tí mo ń mu kó kan àwọn ibi kan nínú ẹnu mi, bóyá eyín mi tàbí ǹkan kan, eh, màá lo ọ̀pá ìfámúrá yẹn kí lè dárí ǹkan mímu mi sí ibi tí mo fẹ́ kó lọ nínú ẹnu mi. Tàbí mo fẹ́ mu ǹkan ní ǹkan ẹlẹ́rìndòdò tó wà nínú agolo. Ẹ̀he. Tí ń ba jáde náà, ǹkan tó máa ń jẹ́ kí ń sábà lo ọ̀pá ìfámúrá tí bá lọ sóde ni wípé tó bá ṣẹlẹ̀ wípé mo lo ǹkan tí mo tún ojú mi ṣe, mo lo ǹkan tí àwọn olóyìnbó mọ̀ sí makeup, mo fi ṣe ojú mi, mo fi mú ojú mi dára ki ojú mi gúnrégé, àgàgà sí ẹnu mi, mo lè má fẹ́ gbé ìfe kí, kí màá gbé ìfe sẹ́nu láti kí ǹkan tí mo, bí àwọn ǹkan tí mo fi tún ètè mi, tí mo fi tún ṣe, tí mo fi mú, eh, jẹ́ kí ètè mi dùn wò tí won ń pè ní lipstick, mi ò ní fẹ́ kó bá ìfe tí mo fẹ́ fi mu omi, mi ò ní fẹ́ kí, eh, makeup mi yẹn kó, kó di yánmáyámá. Ní tì yẹn mo máa ń lo ọ̀pá ìfámúrá, nǹkan to tun máa ń jẹ́ kí ń lo níta ni ìyẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣẹ́ lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, ṣé o ti lu etí rẹ? Bẹ́ẹ̀ ni, mo lè sọ pé etí mi, mo lè dáhùn ìbéèrè yìí nípa tí sọ wípé etí mi wà ní lílù. Èmi kọ́ ni mo lu fún ara mi. Mo gbọ́njú bá ni, mo gbọ́njú rí etí mi ni, ẹ́ẹ́ wípé wón ti bá mi lù ú ní. Mi ò lè sọ wípé èmi ni mo lu. Àtọjọ́ tí mo ti dá ara mi mọ̀ gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí ènìyàn ni etí mi ti wà ní lílù. Mo dẹ̀ dupẹ́ lọ́wọ́ àwọn òbí mi wípé wón bá mi lu etí mi. Nítorí mo jẹ́ ènìyàn tó jẹ́ wípé mi ò fi bẹ́ẹ̀ fẹ́yẹ́ ǹkan tó máa ń ní mi lára, ǹkan tó máa ń dùn mí, tàbí tí a jẹ́ kí n, tí a jẹ́ kí n sunkún, ta-- ǹkan tó ṣà, tó bá ṣà máa ń ní mi lára mi ò fẹ́ fún ara mi. Mo máa ń sọ wípé bóyá táwọn òbí mi ò bá lu etí fún mi, bóyá mo lè má lu etí. Ṣùgbọ́n mi ò, mi ò lè sọ bẹ́ẹ̀ lọ dá. Ó ṣeéṣe kó jẹ́ pé màá padà lu náà torí mo jẹ́ ǹkan tó fẹ́ràn ẹ̀ṣọ́, ẹ̀ṣọ́ etí, ẹ̀ṣọ́ ọrùn, ẹ̀ṣọ́ ọwọ́, ẹ̀ṣọ́ òrùkà, òrùkà táwọn ènìyàn máa ń pè ẹ́, ẹ̀ṣọ́ ìka ta mọ̀ sí òrùkà. Mi ò ń ṣe ǹkan tí máa, tí máa kọ́wọ̀ ṣọ, tí máa jáde tí mi ò nílò ẹ̀ṣọ́ kankan. Mo fẹ́ràn ẹ̀ṣọ́ gidi, gidi gan. Mo-- fún ìdí yẹn, mo lérò wípé ó ṣeéṣe kí n lọ lu etí yẹn fún ara mi. Ṣùgbọ́n, àá, á jẹ́ ǹkan tí màá rò dáàda, tí màá rò, tí màá tútùn rò kí n tó lọ lù ú. Torí mo mọ̀, mọ̀ ẹ́ẹ́, mọ̀ wípé kò ń ṣe ǹkan tó máa rọrùn bẹ́ẹ̀ yẹn. Ìgbà tó lu fún mi nígbà tí mo wà lọ́mọdé, mi ò kú kún mọ̀ ọgbà yẹn. Mi ò mọ̀ bóyá wọ́n lu etí fún mi àbí wọn ò lu etí fún mi. Ìdí nìyẹn mo fi sọ pé mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi wípé wọ́n lu etí fún mi kí n tó gbọ́n. Nítorí wípé ìgbà yẹn gbogbo ǹkan, gbogbo bí tí ń ṣe dùn mi nígbà yẹn mi ò rántí mọ́. Mi ò rántí bóyá ó dùn mí tàbí kò dùn mí. À, mo mọ̀ àwọn ènìyàn tó jẹ́ wípé fún-- nítorí pé mi ò, ìgbà mìíràn náà mo máa ń rí táwọn èèyàn mi máa ní ẹ́ẹ́, ìwo mẹ́ta, mẹ́rin ní etí wọn. Mo máa ń rí àwọn ìmí tó máa ń rẹwà tó dẹ̀ máa ń wò mí tí màá ní, "àá, mo máa fẹ́ràn bí ẹni ṣe lu etí." Bí a lu etí, ìwo méjì méjì sí etí kan àbí ìwo mẹ́ta mẹ́ta. Tẹ́ ni a wá to àwọn yẹtí, àwọn ẹ̀ṣọ́ etí tó máa ń to sin tó dẹ̀ máa ń rẹwà gan. Ìgbà tí mo kéré tí màá rí, "àá" màá rò pé, "àá, mo dẹ̀ fẹ́ràn bí ẹni yìí ṣe to ẹ̀ṣọ́ etí." Ṣùgbọ́n mi ò lè lu etí. Ni àkọ́kọ́ náà, ìdí tí mi ò fi lè tún lu etí sí eléti, ìwo méjì péré ni mo ní, ìwo kankan ni etí kankan ni mo ní. Báwọn òbí mi ṣe lu fún mi iyẹn, mi ò lu òwò síbò mi lára mi ju àwọn ìwo méjì táwọn, tí ìyá mi bá mi lu láti ìgbà tí mo wà ní ọmọ ọwọ́ náà ló wà níbẹ̀. Mo mọ̀ wípé tí bàá lọ lu, ìgbà tí mo kéré yẹn tí bàá lọ padà lu etí mi, àá, mo mọ̀ pé àwọn òbí mi máa sọ̀rọ̀. Mo mọ̀ pé wọ́n máa ní, "àá, kí ló dé? Àá, ọ ṣé ọ mọ̀?" Nítorí pé ibi tí mo ti wá, àwọn tí wọn ò bá ní tí ẹnu òbí wọn ò bá ká wọn, àwọn tí wọ́n, ẹ́ẹ́ àwọn, àwọn ọmọ jàgídíjàgan náà máa ń sábà lu ìwo etí bí méjì méjì àbí mẹ́ta mẹ́ta tàbí ju bẹ́ẹ̀ lọ sí etí kankan. Mo mọ̀ wípé tí bá ti ẹ dánwo nígbà tí mo, nígbà tí mo ṣe wà lábẹ́ àwọn òbí mi, wọ́n máa ní, "àhá ìwọ ọmọ yìí, ṣé ìwo náà fẹ́ di ọmọ ọ̀tá ni?" Fún ìdí yẹn, mo mọ̀ pé mi ò lè lu etí. Rárá, rárá mi ò tẹ́, mi ò tẹ́ lè dánwo láti sọ pé mo fẹ́ lù ú nígbà yẹn. Ṣùgbọ́n nísìí tí mo ti di ẹni ara mi, tí bàa ní kí n lù ú kò sí ẹni tó máa mú mi. Ṣùgbọ́n mi ò ṣetán láti fi ara mi sínú irú ǹkan tó máa jẹ́ kí, tó máa fún mi ní ẹ́ẹ́ ìrora. Mi ò fẹ́ rárá, rárá. Mo fẹ́ràn bí etí mi ṣe wà báyìí. Mo dẹ̀ tún mọ̀ wípé ìgbà mìíràn táwọn èèyàn bá lọ lu etí ní ibi tí ò ń ṣe, bíi ilé, tí wọ́n lọ sí ilé ìwòsàn lọ lu etí, tí wọ́n lọ lu etí ní àwọn tó wà lọ́dọ̀ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ títì tán kí wọ́n sọ pé àwọn ń lu etí, àwọn ń lu etí, wọ́n máa ń kó àwọn àìsàn tí ò gboo ògùn láti pasẹ̀ bẹ́ẹ̀. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, nígbà wo ni o kẹ́yìn lọ sílé oúnjẹ? Wow. Mo fẹ́ràn ìbéèrè yìí lọ́pọ̀lọpọ̀ torí mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti jẹ oúnjẹ tó da sí ẹnu mi. Mi ò fẹ́ kí n jẹ ìdọ̀tí, ìyẹn jẹ́ pàtàkì. Mi ò fẹ́ kí n jẹ ìdọ̀tí sẹ́nu mi rárárá. Nítorí ìdí èyí, mo lè sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń se oúnjẹ fún ara mi nínú ilé mi, fún ẹ̀mí àti ẹbí mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn ìgbà kan wà tó jẹ́ wípé, bóyá mo jáde, ebi ń pa mí, mo lè wá ilé oúnjẹ tí màá ti jẹun. Tàbí, ẹ, boya ó rẹ̀ mí tí mi ò lè dáná, mo lè wá ilé oúnjẹ tí màá ti rí oúnjẹ jẹ. Àwọn ìgbà yìí ò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀. Àwọn ìgbà tí màá ń wá oúnjẹ lọ ilé oúnjẹ yìí kò pọ̀ púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń se oúnjẹ. Nítorí pé mo jẹ́ èèyàn tó jẹ́ wípé ìmọ́tótó oúnjẹ tí èèyàn máa fi se ẹnu, ó ṣe pàtàkì sí mi gan ni. Ó ṣe pàtàkì sí mi gan ni. Mo dẹ̀ mọ bí mo ṣe máa ń da iná mi nínú ilé. Mi ò fẹ́ kí èèyàn jẹun kó lọ di pé inú rírun dé tàbí ẹni yẹ́n lọ yàgbẹ́ òun bí. Hunhun, mi ò fẹ́ gbogbo ìyẹn. Fún ìdí yẹn ni mo ṣe fẹ́ràn láti máa dáná fún ara mi nínú ilé mi. Ṣùgbọ́n àwọn ì-- gẹ́gẹ́ bí mo ṣe sọ, tí n bá jáde tí ebí dé ń pa mí, ó lè jẹ́ kí n ya ilé oúnjẹ. Ṣùgbọ́n mi ò kí ń ṣe yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bàá jáde bẹ́ẹ̀ yẹn, màá wá ohun mímu tí màá mu, tí màá, tí ó kọ̀ máa jẹ́ kí, eh, tó máa mú inú mi ró, tó, tó máa jẹ́ kí n ní okun àti agbára láti, láti dé ilé mi. Mo sábà ń ya ilé oúnjẹ. Ṣùgbọ́n ohun tí èmi àti ọkọ mi máa ń sábà ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ta ṣe jù, ni wípé tí a bá wà nílẹ̀ bẹ yẹn bóyá ọkọ mi kàn wò pé, "Ah, ó máa ti rẹ ìyàwó mi iyẹn èmi óo." Wípé, "Ah, má jẹ kí a dáná léènì." Àwọn ilé oúnjẹ yẹn wọ́n wà ní orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní ibi tí èèyàn ti le sọ wípé, "Ah, mo fẹ́ ra oúnjẹ o, ẹ bá mi gbé oúnjẹ wá sílé mi." A lè má lọ ṣùgbọ́n wọ́n á gbé wá. Ìgbà tá a lọ sílé oúnjẹ gbẹ̀yìn ni ọjọ́ kò tí pẹ́. Bóyá kí i ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, lèmi àti ọkọ mi yà nílé oúnjẹ. A lọ sí, eh, ibi táa ti lọ ra ǹkan tí òyìnbó máa ń pè ní supermarket. A lọ ra àwọn ǹkan tí a nílò nínú ilé bí i ọṣẹ, bíi ǹkan oúnjẹ, bí i àwọn ǹkan tó ṣáà máa jẹ́ kí táa mọ̀ pé a máa nílò nínú ilé lójoojúmọ́, a lọ rà. Nígbà táa wà ra tán táa wá ń darí sílé, ilẹ́ ti ń ṣú. Ọkọ mi wá ní, "Ah, ká máa tú wulẹ̀ lọlé lọ máa dáná." Ọkọ mi wá, a wá jọ yà níbẹ̀, a gbé mọ́tò wa lọbẹ̀ sílé oúnjẹ tó ń pè ní rẹ́sítọ́ráǹtì. Ṣùgbọ́n a jókòó jẹun níbẹ̀ o. Ọkọ mi rà, wọ́n dẹ̀ bá wa kó papọ̀, a dẹ̀ gbé wá lé, a wá jẹun. Mo lè sọ wípé ọ̀sẹ̀ méjì sẹ́yìn la ṣe rú ǹkan bẹ́ẹ̀ yẹn. Mo lè, mo dẹ̀ lè sọ pé bóyá, bóyá ìgbà kìíní táa máa ṣe nínú ọdún yìí nìyẹn táa máa dìdí lọ ilé oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà a kì í lọ. Ṣùgbọ́n ọ̀ṣẹ̀, ọ̀ṣẹ̀ méjì sẹ́yìn la lọ, èmi àti ọkọ mi nítorí a jọ jáde. Lẹ́yìn ìgbà yẹn náà, ọkọ mi ti-- ó ṣe ra ǹkan nílé oúnjẹ ṣùgbọ́n ọkọ mi ò lọ. A lọ síbẹ̀, a rà lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n dẹ̀ gbé wá bá wa nílé. Órí íńtánẹ́ẹ̀tì yẹ́n la máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí ìyẹn ò mú wà ládàá ni. A kọ̀ lọ sílé oúnjẹ yẹn lórí íńtánẹ́ẹ̀tì. A, a, a tọ́ka sí àwọn oúnjẹ tí a fẹ́, a sanwó lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n á dẹ̀ gbé àwọn oúnjẹ yẹn wá bá wa nílé. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, ọ̀sẹ̀ méjì tó kọjá, ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo lọ ra oúnjẹ nílé o-- èmi àti ọkọ mi lọ ra oúnjẹ. A jọ lọ ni. A lọ rà, a dẹ̀ gbé wá sílé. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́rùn yìí ni, ṣe o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Èmi gẹ́gẹ́ bí ẹni kan àti kékeré ni ìyá mi ti kọ́ mi bí a ti ń se oúnjẹ. Kì ń ṣe wípé mi ò le sọ wípé ìyá mi dìdí kọ mí báyẹn náà, bíi pé bóyá ìyá mi pè mí jókòó pé, "tó bá fẹ́ ṣe éléyì, báyìí ni kó ṣe sè é." Rárá, tí ìyá mi bá ti ń dáná nígbà tí mò kéré, wón a pè mí, "óyá wá dúró sí tòsí mi, wo nǹkan tí mò ń ṣe, wo bí mo ṣe ń se oúnjẹ yìí." Mo rántí ìgbà tí mo kọ́kọ́ se ọbẹ̀, ní, lá, ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ se ọbẹ̀, ní ìgbà, ó dà wípé mo wà bí ọmọ ọdún mọ́kànlá àbọ mọ ọdún méjìlá nígbà yẹn. Ìyá mi lọ bi iṣẹ́, ọwa pẹ́dẹ́. Ìgbà yẹn ní mo ti wò, ó wù mí láti, mo máa ń fẹ́ràn láti se oúnjẹ. Mo tẹ̀ma, so-- mo wá ṣà gbé ọbẹ̀ àpọ̀n, táwọn ìgbò máa ń pè ní ọ̀gbọ̀nọ̀. Mo gbé ọbẹ̀ yẹn ka inú, mo sè é. Ìyá mi wá bá mi lẹ́nu ẹ. Ilẹ̀ ti ṣú, ó ti tó bí aago mẹ́jọ kí ìyá mi tó wọlé. L'ọjọ́ yẹn, èmi àtàwọn àbúrò mi láwà nlè àti ìyá ìyá mi. Mi ò rántí bóyá bàbá mi wà Mo ṣà se ọbẹ̀ yẹn bó ṣe ye mi. Áà bí ìyá mi ṣe dé. Ìyá mi dẹ̀ re wọ́n jẹ́ ọ̀kan tó bá tètè bínú nígbà yẹn, tó n bá ti dé láti ibi iṣẹ́ ta ni tí wọ́n máa rà inú tààrà ńkàn wọ́n tó ti rẹ wọ́n. À mo, mi, mo wá rí pé ọbẹ̀ yẹn ò rí bó ṣe ẹ kó rí. À mo ti wo pé, à mo ti, mo ti, mo ti, mo ti, mo ti fi àwọn ǹkan èlò ọbẹ̀, mo ti fi wọ́n ṣòfò. Mo wá wo wípé, à ìyá mi máa sọ̀rọ̀ sí mi ó, se ìyá mi ò ní nà mí léni. Ìgbà tí ìyá mi dé, tọ́ rí, tí ìyá mi rí pé mo se ọbẹ̀ yẹn. "Áàá!" Inú ìyá mi dùn. À wọ́n ni, ìyá mi ni mo gbin yanju, mo gbin yanju. Ìyá mi wá sọ fún mi wípé tó bá di ọjọ́ mìíràn, kí n má se ọbẹ̀ yẹn, kí n má dẹ́ pa, tí màá ti ń sè é. Ní pé dídé tí mo de ni ò jẹ́ kó ọbẹ̀ yẹn yọ. Àti ìgbà yẹn ni mo ti mọ ọbẹ̀ yẹn ṣe. Ọbẹ̀ yẹn dẹ̀ pẹ̀lú ọbẹ̀ tí mo wá ń fẹ́ràn láti ṣe jù, ìyẹn ọbẹ̀ àpọ̀n, táwọn mìíràn máa ń pè ní ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Yàtọ̀ sí yẹn náà, tí a bá ti parí, tó bá ti pé àti parí ìdánwò nílé ẹ̀kọ́ gíga tí mo wà nígbà yẹn, secondary school, táwọn olóyinbo ń pè secondary school, màá kó àwọn ọ̀rẹ́ mi wálé. A lè jo, ṣe jọ̀lọ́ọ̀fù, ìrẹsì jọ̀lọ́ọ̀fù. Màá sa da gbogbo ẹ pọ̀. "À màá lẹ́yìn ọ̀rẹ́ mi, ẹ jẹ́ ká ṣe oúnjẹ yìí." Mo fẹ́ràn láti, ní kékeré, mo máa ń fẹ́ràn láti máa se oúnjẹ ò. Tí n ba rí pé wọ́n kọ, wọ́n ṣe, boya bo ṣe ń se oúnjẹ kan sínú ìwé, bí à mo ń ka ìwé, mo wá rí pé ìwé yẹn wọ́n ń kọ bí wọ́n ṣe ń se oúnjẹ sí, ibẹ̀ lọ́kàn mi máa wà sí pé, "à mo gbọdọ̀ gbin yanju bí wọ́n ṣe ń se ọb-- oúnjẹ yìí." Bẹ́ẹ̀ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bí mo ṣe di pé, bó ṣe di pé mo máa ń dáná níyẹn, bí mo ṣe mo oúnjẹ sè níyẹn. Mo tún jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé tí màá ń jẹ oúnjẹ kan, à tí n ba fẹ́ràn oúnjẹ yẹn, bí mi ò mọ̀ ṣé mo gbọdọ̀ wádi bí wọ́n ṣe ń sè é. Ó láwọn ọbẹ̀ kan tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi ló kọ́ mi bí wọ́n ṣe ń sè é. Imi ìwà tó jẹ́ pé boya mo mọ̀ bí wọ́n ṣe ń sè é tẹ́lẹ̀, ṣùgbọ́n bí mo bá ṣe jẹ ọbẹ̀ ẹ ní ọ̀dọ̀ ẹlòmíì, bá ríi pé ẹni tó se ọbẹ̀ yìí kó dùn ju tèmi lọ, mo lè wá bí à kílàwọn ǹkan tó fi sínú ọbẹ̀ yìí, àbí oúnjẹ yìí, ẹni yẹn á sọ fún mi. Èmi náà màá lọ gbin yanju. Ìgbà mi màá dẹ̀ lọ sórí ẹ̀rọ YouTube lórí ìntánẹ́ẹ̀tì, màá lọ wo bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi oúnjẹ, bí mo ṣe mọ̀ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ nìyẹn. Mo tún máa ń gbì yàn tí ba, tí bá s-- ìgbà mìíràn bí à mo lọ ayẹyẹ, òde ayẹyẹ, mo jẹun níbẹ̀. À mo rí pé oúnjẹ yìí ó tún yàtọ̀ lẹ́nu. Boya mo wá ń, mo wá ń rí i pé wọ́n fi àwọn ǹkan tó yàtọ̀ sí àwọn ǹkan tí èmi máa ń fi ṣe oúnjẹ tẹ́lẹ̀ sí oúnjẹ yẹn, màá gbì yàn ju láti fi ṣe oúnjẹ tí èmi bá ṣe lọ́jọ́ mìíràn bí mo ṣe mọ oúnjẹ sè díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn. Bí è, eh, tí ẹ̀yàn náà bá jẹ oúnjẹ mi, tó ń sọ fún mi pé, "à o bá ti sè é báyi, o bá ti má sè é báyi." Tó ń fún mi, tó ń ṣàlàyé fún mi bí mo ṣe tun lè sè é tó má dà á sí, màá gboran si wọ́n lẹ́nu. Tí n bá fẹ́ ṣe oúnjẹ tèmi náà, màá tún gbìyàn ju láti sè é kó dà jú bá yẹn lọ bó ṣe di pé mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ nìyẹn. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ, àgàgà oúnjẹ Yorùbá ní orílẹ̀ èdè Nàìjíríà. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, èso wo ni o fẹ́ràn jẹ ju? Mo lérò wípé ìbéèrè tí ó wà lórí fọ́nrán yìí, ìbéèrè tí ẹni tó kọ ìbéèrè ń gbìyànjú láti béèrè ni, èso wo ni o fẹ́ràn láti máa jẹ ju? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò lè sọ pé mo fẹ́ràn láti máa jẹ, mí ṣe èèyàn tó rí rilìí, àmí èèyàn tó kúndùn èso lọ́pọ̀lọpọ̀ báyẹn náà, bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n àwọn èso kan wà kí n ṣe pé mi ò, kí n ṣe pé mi ò lè jẹ wọ́n o, ṣùgbọ́n ẹ lè rí mi kí máa jẹ wọ́n. Mo lérò wípé ó máa dára kí ń bẹ̀rẹ̀ láti ibẹ̀. Fún àpẹẹrẹ, mi ò kín ń jẹ èso tí àwọn Yorùbá ń pè ní àgbálùmọ́. Mi ò ń jẹ. Kí n ṣe pé mi ò lè jẹ ó, kì í dẹ́rẹ̀ ṣe pé mi ò jẹ rí, kì í dẹ́rẹ̀ ṣe pé ìgbà tí mo jẹ, kì í ṣe pé mi ò rí kò lọ lẹ́nu. Ṣùgbọ́n mo nílè, èso yẹn òun ṣe èso tí mo fẹ́ràn bí ara rẹ̀ ṣe rí. Mi ò fẹ́ràn ara rẹ̀ rárá. Ǹkan tó wá jẹ́ kí n tún máa fẹ́ràn èso yìí tí òun jẹ́ kí n fẹ́ jẹ́ ronú láti jẹ́ ni wípé ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga, a ní tíṣà kan, ó máa ń ta èso yìí. Ó máa ń ta àwọn nǹkan bí i nǹkan tí èèyàn lè fi kọ ìwé, bí ìwé, nǹkan kan. Tí èèyàn bá ti wá lọ ra, bóyá kò, owó tí èèyàn sọ yẹn pọ̀ ju owó tó ń ta lọ, kàkà kó wá fún èèyàn ní owó tó kù, à wa ní, "à, kukú fi ra àgbálùmọ́." Ní ọdún yẹn, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kíláàsì mi, wọ́n máa ń jẹ àgbálùmọ́ yẹn gan. Wọ́n wá jẹ́, wọ́n á jẹ sílẹ̀, jẹ́ sí gbogbo ilẹ̀lẹ̀. Mi ò dẹ láì kí èèyàn jẹ èso kí n máa fojú rí. Epo ẹnílẹ̀ àbí èso, èso inú, inú èso yẹn kí wọ́n máa rí nílẹ̀. À, ó máa ń rìn mí láyà. Kò ń, so ìyẹn gańgan ni ò jẹ́ kí n fẹ́ràn àgbálùmọ́, ìyẹn jẹ́ ìdí. Ìkéji èso bí i máńgò, kì í ṣe pé mi ò jẹ máńgò rí o, mo fẹ́ràn bí máńgò ṣe rí lẹ́nu. Ṣùgbọ́n ìṣọwọ́ jẹ́ táwọn èèyàn ṣe máa ń jẹ ní ìlú tí mo wà, ò jẹ́ kí n kórìíra rẹ̀ láti jẹ. Ìgbà tí mo wà kékeré, a gbé ní ibi táa gbé, ilé táa gbé, oríṣiríṣi èso ló wà nínú ilé yẹn. Gbogbo èso ilẹ̀ la máa ń jẹ. Kashú wà níbẹ̀, èso guava wà níbẹ̀, èso títí kan, erè, erèké gan wà nínú ọgbà yẹn, máńgò wà níbẹ̀, ọsàn wà níbẹ̀. A máa ń jẹ á lórí igi jẹ ni. Ó máa, tó jẹ́ pé ara ẹ máa mọ́ tónítóní, a máa jẹ á lórí igi, a máa jẹ. Ṣùgbọ́n ìgbà tí mo wá sí ìlú Èkó, à ìjà tó fi ń jẹ máńgò tí mo fẹ́ràn jùlọ, à ìjà yẹn pọ̀ gan. Wọ́n á, wọ́n á, à, eṣinṣin, ẹlòmíràn jẹ ẹ́, wọ́n á tẹ̀ mọ́lẹ̀. À, bí mo ṣe kórìíra máńgò nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe pé mi ò jẹ rí o, ṣùgbọ́n kì í ṣe pé mi ò fẹ́ràn láti jẹ. Bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn èso tí mo rí, mo mọ̀ wípé à, mo lè fowó ara mi rà kí n didi jẹ, àwọn ni, èso tí òyìnbó ń pè ní apple. Ìdí de ni wípé mo, mo ríi wípé àwọn tó máa ń ta èso yẹn, wọ́n máa ń ké èso yẹn ta ni o. Wọ́n máa ń ké, wọ́n ò fi ń yí ìdọ̀tí, wọ́n máa ń ké. Ṣàṣà kò lè ṣẹlẹ̀ kí èèyàn rí pé èèyàn jẹ apple, kẹ́rí ajẹku ẹnílẹ̀ káwọn èèyàn wá tẹ̀ kí eṣinṣin máa bo láíláí. Mo tún fẹ́ràn èso tẹ́ẹ̀sì tọ́n pè ní grape. Èso yẹn rí kí, ó rí kéékèèké báyìí, ó dúdú, mo fẹ́ràn rẹ̀. Ó dùn lẹ́nu. Yàtọ̀ sí ìyẹn, mo dẹ̀ ti rí i wípé wọ́n ń fi ìyà jẹ èso yẹn. Mo lè sọ pé àwọn èso méjì tí mò ní ìsìn tí mo wá fẹ́ràn nìyẹn nítorí pé àwọn èso tó máa ń ké ni wọ́n, wọ́n ò fi wọ́n jìyà kó tó di pé wọ́n kó wọn wá sọ́jà. Mo máa ń jẹ watermelon nìná. Ṣùgbọ́n à ti bẹ́, àwọn èso tó bá ti gba pé kí èèyàn bẹ́, ó máa ni mí lára. À ti bẹ́ watermelon, n n, mi ò lágbà. Mi, àyàfi tí ọkọ mi bá fẹ́ jẹ, óké. Tí ọkọ mi bá ní kí bá òun bẹ́, mo lè bá bẹ́, màá jẹ níbẹ̀. Ṣùgbọ́n kì í ṣe èso tó máa ń wá sí mi lọ́kàn láti jẹ. Pineapple náà mo fẹ́ràn, mo nífẹ̀ẹ́ sí pineapple ṣùgbọ́n à ti bẹ́ náà ni iṣẹ́. Mo nífẹ̀ẹ́ sí ọsàn náà àti bẹ́ náà ni iṣẹ́. Ṣùgbọ́n èso méjì tí mo dárúkọ yẹn, apple àtàwọn grapes tí ó ṣe pé à ti jẹ wọ́n kò ní wà lálẹ́ nínú. Mo lè sọ pé àwọn méjì tí mo fẹ́ràn nìyẹn. Mo lérò wípé mo dá òun ìbéèrè dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, èdè wo ni o fẹ́ kọ́? Hhm. Mo jẹ́ èèyàn tó mò, ìgbà tí mo wà ní ilé ìwé yunifásítì, mo kọ́ nípa sáyẹ̀nsì èdè, tí àwọn olóyìnbo mọ̀ sí linguistic. Ìyẹn jẹ́ kí ń wá ní ìfẹ́ èdè, ó jẹ́ kí n mọ ẹ̀wà èdè loríṣìíríṣìí. Nítorí pé, eh, linguistic, ìmọ̀ sáyẹ̀nsì èdè yìí, ó, ó ṣi ojú mi sí ẹ̀wà tó wà ní oríṣìíríṣìí èdè. Yàtọ̀ sí èdè temi tàbí èdè tó ń sọ ní orílẹ̀-èdè mi. Èdè méjì tó wù mí láti kọ́ ni èdè Ìgbò, tí àwọn kan máa ń pè ní Igbo. Èdè yìí wọ́n ń sọ ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn yẹn ná má-- ná wà ní, eh, South East Nàìjíríà. Èdè tí mo tú fẹ́ràn láti kọ́ ni-- èdè tí mò ń ṣe-- èdè tí ó tún wù mí láti kọ́ ni èdè Faransé, tí àwọn èèyàn mọ̀ sí French. Ìdí méjì tí, tí mo fi fẹ́ràn-- ìdí kan tí mo fi fẹ́-- eh, ìdí tí mo fi fẹ́ràn àwọn èdè méjèèjì yìí ni, óké, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orí èdè Ìgbò. Mo fẹ́ràn èdè Ìgbò nítorí wípé mo fẹ́ràn àwọn èèyàn tó jẹ́ Ìgbò. Mo fẹ́ràn àwọ̀ wọn, mo fẹ́ràn bí i inu wọ́n ṣe máa ń dùn, bí wọ́n ṣe máa ń dùn nínú, bí wọ́n ṣe máa ń ṣe ayẹyẹ. Mo fẹ́ràn àwọn oúnjẹ wọn, mo, mo níìfẹ̀ wọn láìníìdí láwọn Ìgbò yẹn. Àhà, mo níìfẹ̀ wọn. Ìdí yẹn mo fi wá fẹ́ràn èdè wọn torí ìgbà tí mo wà ní kékeré, mo wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn eré orí ìtàgé tó jẹ́ eré, tó jẹ́ pé àwọn Ìgbò ló ṣe. Ìgbò ni wọ́n, Ìgbò làwọn tó ṣe àwọn eré yẹn, ṣùgbọ́n, eh, wọ́n ṣe eré yẹn ní èdè gẹ̀ẹ́sì, ṣùgbọ́n Ìgbò ni àwọn tó ń ṣe àwọn eré orí ìtàgé yẹn, àwọn eré, eh, tẹlifíṣàn àgbéléwò, àwọn, irú àwọn eré báyẹn. Mo máa ń wo àwọn eré Ìgbò gan. Mo máa ń wọ́n, mo má-- ní, nígbà ọ-- mo máa ń kọ́ àwọn orin wọn. Pẹ̀lú pé mi ò mọ̀ túmọ̀ àwọn orin wọn, mo máa ń kọ. Ìgbà tí mo wá wọ ilé ìwé gíga, tá a mọ̀ sí secondary school, mo wá ní ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ mi yìí tún jẹ́ ọmọ Ìgbò, mo máa níìfẹ̀ rẹ̀ gan-an. Orúkọ rẹ̀ ni Ijeoma. Àhà, ọ̀rẹ́ mi gidi ni nígbà yẹn. Nítorí ọ̀rẹ́ mi yìí, káàkà kí n ṣe èdè Yorùbá. Nítorí pé ní, eh, ilé ẹ̀kọ́ gíga tí mo lọ, èèyàn gbúdọ̀ ṣe èdè, èdè, èdè, eh, mú kan nínú èdè méjì. Ẹ̀mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, èdè Yorùbá ló yẹ kí n ṣe. Ṣùgbọ́n torí ọ̀rẹ́ mi jẹ́ ọmọ Ìgbò, mo wá lọ ṣe Ìgbò. Ìgbà yẹn mo wá bẹ̀rẹ̀ sí ń kọ́ bí wọ́n ṣe ń sọ Ìgbò nígbà yẹn nítorí ọ̀rẹ́ mi yẹn. Mo kọ́ bí wọ́n ṣe ń ka nọ́mbà wọn, o, tú, àtọ́, bí, eh, òǹkà titi wọn tá Yorùbá máa ń pè ní, ní èjẹta. Mo kọ́ bí wọ́n ṣe ń sọ-- mo kọ́ bí wọ́n ṣe ń kíyàn ní èdè Ìgbò, "kedụ ọ̀dị́nma?" Nítorí ọ̀rẹ́ mi yẹn ni. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi yẹn, ọdún kan péré lọ́lọ́ ni ilé ẹ̀kọ́ gíga mi tó fi kúrò. Bí ó ṣe kúrò báyìí, mi ò wá padà lọ kọ́ èdè yẹn mọ́. Mo wá padà sí i, mo bẹ̀rẹ̀ sí ń kọ́ èdè, mo tún wá ń ṣe sọ́bùjẹ́tì èdè Yorùbá. Àti ìgbà yẹn ni mo ti níìfẹ̀ sí èdè Ìgbò. Èdè Faransé, wọ́n jẹ́ kí dé-- nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga náà, èdè Faransé jẹ́ pàtàkì gan fún wa. Kò ń ṣe èdè tí a gbúdọ̀ máa ṣe, dandan ló jẹ́ nígbà yẹn. Mo ṣe èdè Faransé ní ilé, Faransé ní ilé ẹ̀kọ́ gíga. Ìgbà tí mo wá wọ ilé ẹ̀kọ́ yunifásítì, mo ní láti ṣe náà nítorí kọ́ọ̀sì tí mò ń ṣe, tí mo pè ní linguistic tó jẹ́ ìmọ̀ sáyẹ́nsì èdè. Mi ò ní-- mi kò sì rò bí tí mo fẹ́ tì í sí. Mo dẹ̀ wá ṣe daáda nínú Faransé yẹn, àti ìgbà yẹn ló ti wá wù mí. Ìgbà tá a ṣẹ̀dánwò wa, mo ṣe daáda níbẹ̀, ó wá ń yé mi sí i, àti ìgbà yẹn náà ló ti wá wù mí láti kọ́ èdè Faransé. Àwọn èdè méjì yẹn ni àwọn èdè tó wù mí láti kọ́. Mo dẹ̀ lérò wípé bóyá màá bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè Faransé yẹn kí ọdún yìí tó parí, ní àgbàrá ọlọ́run. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí ìfọ̀rọ̀ yìí ni, nígbà wo ni o kẹ́yìn sunkún? Àn, ẹkún òún ṣe ǹkan tó dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n ẹkún kán sí ọ̀nà méjì. Ẹkún ìbànújẹ́ àti ẹkún ayọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò n ṣe èèyàn tó fẹ́ràn láti máa sunkún. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tó jẹ́ pé, áàh! Bóyá ǹkan tó ṣẹlẹ̀ lásìkò yẹn, ara mi ò gba, omi a jáde lójú mi. A wá dàbí pé mo fẹ́ràn láti máa sunkún. Ìgbà tí mo wà ní kékeré, mo máa ń sunkún gan gan kékeré báyìí. Omi a ti bọ́ lójú mi, màá ti sunkún. Mo wá dàbí pé mo máa mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ ẹ̀kún yẹn, ṣùgbọ́n bí mo ṣe wá dàgbà si, mo máa ń gbìyànjú láti má jẹ́ kó mi jáde. Ìgbà mìíràn tí ǹkan bá ṣẹlẹ̀ sí mi tó dùn gan, màá gbìyànjú pé àh! Mi ò gbudọ̀ sun ẹkún. Àwọn àgàgà tó jẹ́ pé, bóyá àwọn tó ṣẹ̀ mí gangan, ibi tí wọ́n ti ṣẹ̀ mí ni omi ẹ̀kún yẹn ti fẹ́ jáde. Màá ní rárá, mí ò gbọdọ̀ sunkún lójú àwọn ọ̀tá mi. Màá fi mọ́ra. Mo lè wá délé o, kí n wá lọ sunkún. Mo lè délé kí n lọ sunkún. Ǹkan tó máa ń sábà ń fa tí mo máa fi-- ìgbà tí mo kéré yẹn, tó máa fi-- ǹkan tó máa ń fa tí mo máa fi sunkún lọ́pọ̀lọpọ̀ ìgbà ni, tí èèyàn bá bu mi. Bóyá èèyàn fí ǹkan tó ń dùn ni, ẹniyàn wá fí ǹkan yẹn bu mi. Àh! Mo lè sunkún. Tàbí tí èèyàn bá yàn mí jẹ, àh! Mo lè tu sunkún ni iyẹn náà. Tó bá jẹ́ tu ṣẹlẹ̀ náà pé èèyàn pa irọ́ mọ́ mi, tí àwọn ǹkan pẹ̀tẹ̀ sí mi ò ṣe lẹ́ni yẹn sọ pé mo ṣe, àh! Mo lè sunkún. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, mò ń kóra mi ní ìjánu láti má má sunkún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n irú ẹkún tí mo máa ń sun nísìnyi ẹkún ayọ̀. Bóyá mò ń wo eré àgbéléwò lórí tẹ̀lifísàn, lórí ẹ̀rọ amóhùnmáwòrán, àh! Ǹkan kan wá ṣẹlẹ̀ níbẹ̀, àh! Bóyá ǹkan ìdùnnú ni, màá sunkún. Bí a mo rí ǹkan tí ìbànújẹ́ di ayọ̀, tẹni ẹniyàn wá ń sọ ìrírí ayé ǹkan tó-- àh! Mo lè wá sunkún. Ẹkún mi ni pé inú mi dùn fún ẹniyàn wípé ǹkan yí padà fún. Ìyẹn máa ń-- nísìnyi ẹ̀yẹ kan ló máa ń pa mí lẹ́kún lọ́pọ̀lọpọ̀ ìgbà. Omi a bọ́ lójú mi pé àh! Ọlọ́run má ṣé o, táyé ẹni yíyí padà. Ǹkan tó máa ń fà tí màá fi sunkún lọ́pọ̀lọpọ̀ ìgbà ni iyẹn. Ṣùgbọ́n ìgbà mìíràn náà ǹkan tó tún máa ń pa mí lẹ́kún ni, bóyá ó láwọn ǹkan tó yẹ kí n tí ṣe, gẹ́gẹ́ bí ọjọ́ orí mi tó yẹ kí n tí ṣe kí n tí kọjá ì nínú ayé mi. Bóyá mò ń kọ wàá ronú sí ǹkan yẹn, àh! Omi lè bọ́ lójú mi. Àdàdà kó wá jẹ́ ǹkan tó jẹ́ pé àwọn èèyàn fi ń bu mi níta, bóyá wọ́n fi ń sọ̀rọ̀ sí mi, mò lè sunkún. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mò ń wo ojú Ọlọ́run fún ọmọ. Ìgbà mìíràn, àh! Mo lè jáde. Ká àwọn èèyàn máa bi mí, àh! Ìgbà ló máa bí mọ báyìí. Wọ́n á máa bi mí bí pé bóyá èmi ni mo ní agbára láti fún ara mi ní ọmọ. Ṣùgbọ́n ohun kan tí mo lè ṣe láti, eh, tó jẹ́, tó wà nínú àgbè, tó jẹ́ èyí tó wà ní kàpá mi láti ṣe, mo ti ṣe wọ́n. Mo dẹ̀ ṣe ń ṣe wọ́n. Mo dẹ̀ lérò wípé Ọlọ́run á gbọ́ àdúrà mi. Ṣùgbọ́n àwọn ará ta tó bá rí ẹ̀yàn tó yàn wọṣọ tí èèyàn mọ́ra tọ́ri pé ojúgun lége, wọ́n máa ní ìgbàgbọ́ yín pé ìwọ kò kọ́-- wọ́n máa ń ro ní ọkàn wọn pé àh! Ìwọ tẹ̀ẹ́ sùn òun jí, o ò mọ̀ wípé o ní ìṣòro. Ṣó-- irú ǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà mìíràn ti bá rán tí ẹ, àh! Omi máa ń bọ́ lójú mi pé àh! Ìgbín yìí ó ti pọ̀ jù. Àwọn ọ̀rọ̀ ebú yìí ti pọ̀ jù. Àgàgà tó jẹ́ wípé gbogbo ibi tí èèyàn bá lọ, àwọn èèyàn máa fẹ́ máa fún èèyàn ní ìmọ̀ràn. Ẹ ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, ko lè lọ́ mọ́. Ṣe báyìí pé ó ti, ó dé, ó ti ìgbà mìíràn ó máa ń, ó máa ń sú mi tó jẹ́ wípé tí ń bá délé, màá bẹ̀rẹ̀ sí ń sunkún ni. Màá bẹ̀rẹ̀ sí ń sunkún. Àwọn ǹkan tó máa ń sábà ń pa mí lẹ́kún ni iyẹn. Ṣùgbọ́n ìgbà tí mo sunkún gbẹ̀yìn níbí, ìgbà tí mo sunkún gbẹ̀yìn níbí bí a ọjọ́ mẹ́ta, bí a bí ìjẹta sí ìsìn, ọjọ́ mẹ́ta sí ìsìn, tó mo lè pè yẹn ní ìjẹta. Ó dẹ̀ fà, mò ń gba àwọn abẹ́rẹ́ kan lọ́wọ́. Ọjọ́ yẹn bó ṣe gún mi ní, bí ẹni tó fẹ́ gún mi lábẹ́rẹ́ ṣe gún mi lábẹ́rẹ́ yẹn báyìí, àh! Abẹ́rẹ́ yẹn dùn mí gán. Àh! Mo wá ń sunkún. Ìgbà tábílátà wá yọ abẹ́rẹ́ yẹn, àh! Mo wà ń pè iwọ́ olọrun. Ọjọ́ wò ní eléyi máa dópin. Ó ti sú mi. Abẹ́rẹ́ tí mo gba yẹn ó jẹ́ kó mi bọ́ lójú mi, ó jẹ́ kí ń sùn ẹkún. Mo lè sọ wípé ìjẹta ni mo sunkún gbẹ̀yìn. Mo lérò pé mo dáhùn ìbéèrè yìí dáradára. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.